Àwọn ohun tuntun tí ó yí padà ní agbègbè mi ní àárín ọdún mẹ́wàá ohun ni wípé ní ìgbà tí mo kọ́kọ́ dé agbègbè yìí, àwọn ohun kan wà ti kò sí ní àdúgbò yìí ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé wọ́n ti wà. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé tí wọ́n fi kọ́ ilé àtijọ́ sí ohun ni wọ́n ti tà nísínyii, tí wọ́n ti fi kọ́ ilé ìtajà ìgbàlódé, wọ́n ti fi kọ́ iléè ọ̀tẹ́ẹ̀lì àti àwọn nǹkan lóríṣiríṣi mèremère, èyí ti ó máa ń jẹ́ kí àdúgbò kó tètè dàgbà, èyí sì jẹ́ ohun tí ó dára tí ó sì dùn mọ́ mi inú lọ́pọ̀lọpọ̀ nítorí tí ó wà lára ìdàgbàsókè agbègbè yìí.

Èmi kò ṣe ẹgbẹ́ ìtọ́jú owó, bó ti lè jẹ́ wípé ní ìgbà tí mo sì wà ní ilé ẹ̀kọ́ gírámà mo máa ń ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tí a jọ wà nínú yàrá ìkàwé kankan náà, tí mo sì máa ń rí owó mi gbà. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dàgbà, tí mo ti gbọ́njú dáadáa, mi ò tíì ṣe ẹgbẹ́ ìtọ́jú owó. Nítorí oríṣiríṣi nǹkan ni a ń gbọ́ wípé àwọn tí wọ́n máa ń ṣe àmójútó ẹgbẹ́ ìtọ́jú owó nígbà mí, wọ́n máa ń gbé owó sálọ. Èmi kò sì fẹ́ wàhálà. Nítorí náà ni nko se se egbe ìtọ́jú owo pẹ̀lú ẹnikẹ́ni tí n bá fẹ́ tọ́jú owó mi, màá tọ́jú òwo mi sínú kolò tàbí sínú báǹkì mi.